Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà a mo wípé àwọn ọmọdé wọn fẹ́ràn láti maa jẹun ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bi òbí amo wípé fún ìdàgbàsókè wọn wọn gbọdọ jẹun. Nítorí náà, a nílò láti fún wọn ní àwọn nǹkan tí ó máa ṣe ara lóore fún wọn, àwọn nǹkan tí ó máa jẹ́ kí wọ́n dàgbà dáradára. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tí a dẹ̀ máa ń fún wọn ní mílìkì àti ìyẹ̀fun fún àwọn ọmọdé. Nígbà mìíràn nílẹ̀ Yorùbá a máa ń lo ògì, ẹm, ògì ọkà bàbà ni a máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí kò bá dẹ́ sí ògì ọkà bàbà, a máa ń lo ògì àgbàdo pupa. Nígbàtí a ba de se èyí ti are amare somi a ma lọ ma fi miliki si fún wọn lórí iná. Lẹ́yìn èyí, a máa fún wọn mu. Àwọn ọmọdé fẹ́ràn ohun tí ó dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n gẹ́gẹ́ bí òbí, a mọ̀ wípé kò yẹ kí a fún wọn ní àwọn ohun tí ó dùn. Nítorí náà, a nílò láti kọ ohun tí ó dùn fún wọn. Lóòótọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọmọdé wọn ò ní fẹ́ mu ògì tí a kò yé, wọ́n ò ní fẹ́ mu mílìkì tí a kò yé. Nítorí náà gẹ́gẹ́ bí àṣà wa nílẹ̀ Yorùbá, a nílò láti rọ àwọn ọmọdé yìí. Báwo la ṣe ń rọ àwọn ọmọ yìí? Àwọn ìyá wa láyé ìgbà yẹn, wọ́n á gbé àwọn ọmọ, wọ́n á ka ẹsẹ̀ wọn sáré ẹsẹ̀, wọ́n á kọ ọwọ́ wọn ṣáàbìyá, won fi ọwọ wọn ti wọn ti fo to mọ wa gbe sibi ẹnu e wa da ògì si owo wọn wa di nimu wa je ko mu wa si imu e. Ọmọ a ma ma sunkun ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n bi o se sunkun lo je wo ẹnu e. Torí rọ àwọn ọmọ yìí ó jẹ́ kí wọ́n jẹun kí óúnjẹ tí ó ṣe ara lóore fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, iṣẹ́ òwò ìbílẹ̀ ni ó wà ní agbègbè mi àti ní ibi tí mò ń gbé níbí yìí. Ọ̀kan tí ó ṣe pàtàkì jù lọ nínú àwọn òwò ìbílẹ̀ yìí ni òwò ẹ̀fọ́ títa, òwò títa ewébẹ̀ tàbí títa, títa igi ìdáná tàbí èédú ìdáná. Níbi tí mo wà yìí, àwọn ewé ìb-- àwọn ewé ì-- ọbẹ̀, àwọn ẹ̀fọ́ tútù, ẹ̀fọ́ oko, ewédú oko ó gbalẹ̀ ní àyíká mi tí àwọn, àwọn ọlọ́jà lọ sí oko wáa pa àwọn ewébẹ̀ yìí wá sí àdúgbò mi láti tà fún wa ní tútù. Kò kí n sọ àwọn tí wọ́n fi òun ọ̀gbìn gbin rara. Àwọn ewébẹ̀ oko ni wọ́n ń tà ní àdúgbò mi nínú ọjà, ní ẹ̀gbẹ́ ilé, ní ẹ, àwọn ìyá àgbà tí wọ́n wà tí wọ́n ò fẹ́ kí wọ́n káń da jókòó, wọ́n ń tà níwájú ilé wọn. Ó sì rán wọn lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni ó sì ń ran àwa náà lọ́wọ́ láti lè ní, láti lè ní àǹfààní láti jẹ àwọn nǹkan tí ó jẹ́ ìbílẹ̀ tí ó jẹ́ nǹkan tí ó ṣe ara wa ní àǹfààní ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.